Ọbẹ--. Sọ, sọ fún wa nípa ọbẹ̀ ilá, àwọn ọ̀rọ̀ díẹ̀ láti bẹ̀rẹ̀ bí a ṣe ń ṣe pẹ̀lú kí ẹni tí ó fẹ́rán rẹ̀. Ọbẹ̀ ilá jẹ́ ọbẹ̀ kan tí a máa ń fi jẹ òkèlè. A mọ, à, wọ́n máa ń fi jẹ òkèlè, wọ́n sì fi máa ń jẹ, um, wọ́n máa ń fi ń jẹ, òúnjẹ pápá mi o rántí orúkọ rẹ̀. Um, so ọbẹ̀ ilá, ó kọ́ mọ̀ ní ọ̀dọ̀ àwọn Yorùbá púpọ̀. Wọ́n máa ń fi ń jẹ, ahn, àti èkuru, wọ́n máa ń fi ń jẹ èkuru náà, wọ́n á mix síẹ̀, wọ́n kó papọ̀ dáadáa. Èmi mọ̀ nǹkan tó dùn bíbẹ̀ tí wọ́n má ri jẹ o, wọ́n sì máa jẹbẹ́ náà ni. Jíjẹ tí mo kọ́kọ́ rí kin ní òní díẹ̀ ní ilé, ní ilé ẹ̀kọ́ tí mo lọ ni tí mo rí. Kẹ́hìn tí ń ta bá yí, wọ́n á ní, "Àh." Ẹni sọ pé kó ni wọ́n fẹ́ ra èkuru àti ọbẹ̀ ilá. Mo ní, "Àh, ọbẹ̀ ilá bá o, èkuru àti ọbẹ̀ ilá." Ǹkan temi mọ̀ tí wọ́n máa ń fi jẹ ọbẹ̀ ni ọbẹ̀ aláta ni wọ́n máa ń fi ń jẹ. Ìgbà tí ẹyin tí wá gbé tuntun wa pé ní ọbẹ̀ ilá, mo ní, "ilá báwo." Wọ́n máa fi ilá je òkèlè ni bí àwọn àmàlà, sẹ̀mọ, nǹkan ìkan bá n. Ọbẹ̀ ilá yìí tí mo má fẹ́ sè, tí wọ́n bá ti, tí wọ́n bá ti múdání bá yí, wàá rẹ́. Tí wọ́n bá ti rẹ́, wàá gbómi kaná. Tí wọ́n bá ti gbómi kaná, tí wọ́n bá ti hohò, wàá dà á sí gbogbo àwọn èròjà tí wọ́n bá fẹ́ fi sí i. Magí ni, ata ni, iyọ̀ ni, gbogbo ẹ, wà á fi sí i. Tí wọ́n bá ti ṣẹ́ daada, wà á fi ìgbálẹ̀, wà á fi ná daáda, wà á fi gún tí gbogbo ẹ máa ṣe normal. To ba ti se norma tan to se pe ẹja kika lo fe fi si ni to ba si je beske loni da gbogbo e si o n lo náà ni so àwọn ẹni tí ó máa ń, àwọn ẹni tí ó fẹ́ rán rẹ̀, ahn, àwọn, kò sí ẹni tí ò fẹ́ rán rẹ̀. Àgàgà àwọn Yorùbá, àwọn tó máa ń jẹ, uh, òkèlè, mhm, ó máa kọ́ mọ̀ ní ilé oúnjẹ púpọ̀. Tí wọ́n bá ti ra òkèlè báyìí bíi ẹ̀bà, sẹ̀mọ àbí, uh, iyán tàbí àmàlà, ọbẹ̀ náà máa gba sí ilá ni. Àtàwọn elékuru, àtàwọn, elékuru ilá nàá.